Ṣé mo jẹ́ ǹkan tó máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. So gẹ́gẹ́ bí àbí àwọn alábàágbé àbí àwọn ènìyàn tó jásí pé bóyá àdìjọ ń ṣiṣẹ́ àbí àwọn tó bá jẹ́ bí ẹbí mọ̀lẹ́bí nǹkan kan báyìí ṣe mo máa ń kọ lẹ́tà sí wọn. Bẹ́ẹ̀ni, lẹ́tà jẹ́ ǹkan bí àtẹ̀jíṣẹ́, so lè tó jásí pé a lè fi ọwọ́ kọ ìyẹn written letter àbí kó jásí pé kí a send gba àwọn ẹ̀rọ alágbèéká wa ìyẹn handset. So nígbà mí wà, so tó bá jásí wípé ǹkan yẹn ó bá jẹ́ ǹkan tí ó wà very very urgent, ìyẹn ni pé ó nílò láti lè jásí pé kí ẹni tí mo fẹ́ tẹ̀ sí kó tètè rí. So òun náà ni wípé so màá lo ẹ̀rọ àgbéká, ìyẹn internet, ìyẹn phone máa fi ṣe kí ni o, màá fi tẹ àtẹ̀jíṣẹ́ náà, màá fi tẹ sí ẹni tí mo fẹ́ jẹ́ kí ó rí àtẹ̀jíṣẹ́ náà. Àmọ́ tó bá jásí pé ǹkan tí kìí ṣe pàjáwìrì, so mo lè lo bí ẹbí ọwọ́, ìyẹn hand letters, ǹkan tí màá fọ, ǹkan tí màá jẹ́ fi ránṣẹ́ sí ẹni tí ó bá bùkátà si. Kúkúrú èdè náà ni wípé so mo jẹ́ ǹkan tí ó máa ń fi lẹ́tà, ẹhẹn ìyẹn lẹ́tà mo máa ń fi ránṣẹ́ sí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ náà ni, mí náà jẹ́ ǹkan tí ó nífẹ̀ẹ́ láti jásí pé kí wọ́n kọ lẹ́tà sí èmi náà. Látara pé ìfẹ́ èléyìí tí ò wà ní àárín wa yóò kún rége, yóò jẹ́ kí ìfẹ́, ìfẹ́ kó ṣe pé kí ni o kó tún dàgbà sókè. Bẹ́ẹ̀ni, ìfẹ́ so wá pọ̀ àwọn ǹkan kan báyẹn. So ó jẹ́ ǹkan tí wọ́n á mú mi, tó máa ń wú mi lórí púpọ̀, so mí ò dẹ̀ máa ké bí ń ṣe rí rárá. Ó jẹ́ ǹkan tí mò lè sọ ní pẹ̀lú ìbéèrè lè yìí.

Ǹjẹ́ mo wọ gíláàsì? Ìyẹn eléyi tí a ń pè ní bọ́yá e eyes protector, ìyẹn ìgò, ẹ̀hen won tún máa ń pè ní ìgò ní ọ̀dọ̀ tiwa n bi bayì. Ǹjẹ́ mo wọ? So lọ́wọ́lọ́wọ́ báyìí ní ọ̀dọ̀ tiwa, a ti wà ní alẹ́ tó já sí wípé kò, kò sí ǹkan tí yóò mú mi wọ gíláàsì ní àsìkò, àsìkò eléyi tí a wà yìí, àbí kíni mó tun fẹ́ fi gíláàsì ṣe ní alẹ́ tí a wà yìí. Àmọ́ tó bá já sí pé àwọn àsìkò eléyi tó kù, bóyá bí àárọ̀, ọ̀sán àbí ìrọ̀lẹ́, àbí tí bá ti e ní òde kan tó ṣe pàtàkì tí n bá fẹ́ lọ, bóyá bí òde, bóyá bí ìgbéyàwó ni, bóyá bí ìsọmọlórúkọ ni, bóyá bí kání ìsílé, àbí àwọn ǹkan mi, àbí ká ti ẹ́ sọ pé bọ́yá àpéjọpọ̀ eléyi tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ẹbí. So ìgbà mí wà tí mo máa ń wọ ìgò látara wípé yóò ti ẹ̀ tún jẹ́ kí ẹ̀wà èèyàn, iyen beauty eyàn kó tún, kó tún yọ dáadáa. So bẹ́ẹ̀ ni mo máa ń wọ nígbà tí, ẹ́ ẹ́ ẹ́ tí àsìkò tó bá pè fún, bóyá ta bá wà ní àárọ̀, ẹ̀hen n mo lè wọ̀, tí a bá wà ní ọ̀sán náà mo lè wọ̀. Àmọ́ tó bá ti di pé ọwo alẹ́ so kò tún, kò tún jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti lè já sí wípé kí n tun wa máa wọ̀ níru àkókò báyìí. So gíláàsì dẹ̀ tún ni ó jẹ́ ǹkan tó tún máa ń dáàbò bo ojú èèyàn níbi bóyá bí àwọn, bóyá bí eruku ni o àbí e, àbí èéfín. Ẹ̀ n yóò tún, ẹ̀ n yóò tún dáàbò bo àwọn ẹ̀yà ara ojú wa náà. So kíkọ́ n tí ẹ ń ṣe pé ó wà fún oge lásán, ó tún wà fún ìdáàbò bo lọ́wọ́ àwọn ẹ̀ nǹkan tó já sí wípé ó lè fẹ́ ṣe, ó lè fẹ́ ṣe ojú wa ní ṣúùtà. So òun náà ni wípé mo máa ń wọ̀, bẹ́ẹ̀ ni mo máa ń wọ̀ ní àwọn àkókò elé tí mo ti dáruko tẹ́lẹ̀. Àmọ́ tó bá ti di ní bí ọ wá alẹ́ so mo jẹ́ eyan kan tí ó máa ń bọ́ sílẹ̀ láti lè já sí pé kí n sinmi àwọn iṣẹ́ eléyi tí mo ti ṣe ní atí àárọ̀. So kò jẹ́ bó ṣe jẹ́.

A, mo nífẹ̀ẹ́ sí ìbéèrè eléyìí. Òun náà ni pé ìgbà wò ni mo ké ẹyin? Ìgbà wo ni mo ti lọ sí ilé oúnjẹ? Ẹn, ó ṣe é ṣe ká sọ pé ìbéèrè eléyìí ó pẹ́ pín sí ọ̀nà méjì. Ilé oúnjẹ ó lè jásí bóyá pé ibi tí wọ́n ti ń tà àwọn oúnjẹ tútù, eléyìí wọn i ti ṣe, bóyá ká ní bí ọjà, ọjà eléyìí tó jásí pé wọ́n máa ń tà àwọn bí oúnjẹ nìkan, àbí kó yé. Àmọ́ tó bá jásí pé ilé oúnjẹ gangan, bóyá bí restaurant, ẹ̀hen, bóyá bí àwọn ibi tí wọ́n ti ń ṣe fast food, Mr Biggs ni o, Tantalizer ni o, nǹkan kan bá yẹn. So kí ìdáhùn sí ìbéèrè náà ni pé tó bá jásí pé ilé oúnjẹ, ilé oúnjẹ, ẹ̀hen, tó bá jásí pé ilé oúnjẹ, bóyá bí àwọn ọjà eléyìí ti wọn tí ń tà àwọn nǹkan tó jásí tó yo, tó jọmọ́ bí oúnjẹ, bóyá bí ìrẹsì ni o, ẹ̀wà ni o, nǹkan kan bá yẹn. So mo jẹ́, mo jẹ́ ẹ̀yàn kan tó máa ń jásí pé kí ni o, ó máa ń lọ ní bóyá bí oṣooṣù, àbí ká ní bóyá bí láàrin ọ̀sẹ̀ mẹ́ta, àbí ìgbà mí gan-an ọ̀sẹ̀ mẹ́rin mẹ́rin tí àwọn oúnjẹ eléyìí ti mo bá rà sílé tí wọ́n bá ti tán. So mo jẹ́ ẹ̀yàn kan tó máa lọ sí ọjà tó jásí pé ilé oúnjẹ gangan, oúnjẹ ni gangan ni wọ́n ṣe pé kí ni o, ni wọ́n ń tà. So mo jásí, mo jeeyàn kan tó máa ń lọ sí irú àwọn ọjà báyìí, àbí ká ní ilé àwọn oúnjẹ báyìí. Àmọ́ tó bá jásí pé ilé oúnjẹ, ibi tó jásí pé wọ́n ti ń ṣe oúnjẹ, tí wọ́n ti ń tà oúnjẹ eléyìí ti wọ́n ti sè, ẹ́n eléyìí ni enkan kan, bóyá ká ní láàrin ọ, ẹ́ẹ́ bóyá bí ọjọ́ méjì níbí oṣù mẹ́ta, láàárin ọjọ́ méjì ni nínú oṣù. Nítorí pé kí ni o, mo jẹ́ ẹ̀yàn kan tí kò nífẹ̀ẹ́ sí láti lọ lè máa jẹun ní ìta, torí ẹ́hen, torí ìgbà mí wà oúnjẹ náà ó lè má, ó lè má bá àgọ́ ara tèmi mu. Tàbí ká ní wípé nǹkan mi gan-an, àwọn nǹkan mi tó jásí pé kò, kò fẹ́ mọ́ tó wọ́n lè ti ṣépọ̀ mọ́ oúnjẹ eléèti èèyàn fẹ́ jẹ. Ìgbà mí dẹ̀ tún wá tó jásí wípé kí ni o, oúnjẹ àwọn eléyìí ti wọ́n ń tà nílé oúnjẹ ó jásí pé kí ni o, ó tún máa ń wọ́n. Kì í ṣe nǹkan tí agbára mi lè ká, ẹ́hen, kì í ṣe nǹkan tí agbára mi lè ká. Imi gan-an wà tó jásí pé yóò wọ́n, àmọ́ kò ní tún wá dùn. So ó jásí pé kí ni o, ìwọ̀nba owó tí mo ní, so mo tún wá fi ń ṣòfò. So ìdáhùn náà ni wípé mo máa ń lọ, àmọ́ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ, síwájú náà ni pé bóyá bí ẹ̀mí di láàrin, bóyá bí oṣù kan eléyìí ti ó jásí pé tí kò bá sí ààyè fún mi, àbí kó jásí pé ibi tí mo bá wà ó bá jìnnà sílé púpọ̀ tí mi ì dẹ̀ ní ẹ́n option kankan láti lè jásí wípé bóyá, ẹ́hen, mo máa tètè sáré délé. So òun náà ni ìgbà tí ó lè fàá tí màá wá fi ní pé kí n yà sílé oúnjẹ láti bá lè jẹun, láti bá lè fi gbé ara dúró. Ṣe o ti yé bá yẹn? Kò jásí bó ṣe jẹ́.

Ìdúnàádúrà bí mo ṣe gbọ́yé náà ni negotiation. Kéyàn máa, eh, bẹ́ já bí oníbàárà èèyàn ni àbí kó já sí pé bẹ́ já èèyàn náà ni èèyàn fẹ́ ra nǹkan ní ọwọ́ èèyàn tí ń tà nǹkan. So oúnà náà ni pé bẹ́ já kí a jọ sọ àṣọyé pọ̀. Fún bí àpẹẹrẹ tí ń bá fẹ́ ra bẹ́ já bí, ẹ́ẹ́, ago ọwọ́, ìyẹn wristwatch, so tí bá lọ bá ẹni tí ó ń tà, ìyẹn seller pé "à, ọ̀gá báwo ni o, èló ni ago ọwọ́ yìí?" So tí wọ́n bá ní wípé bẹ́ já bí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o, bóyá bí ẹgbẹ̀rún márùn-ún. So mo wà lè sọ fún wọn pé "à, ọ̀gá ẹgbẹ̀rún márùn-ún yóò fẹ́, ó fẹ́ pọ̀ fún mi díẹ̀ o. Bóyá kí ẹ gba bóyá bí, ẹ́ẹ́, ẹgbẹ̀rún mẹ́rin àbí ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún mẹ́ta àti bẹ́ já bí, ẹ́ẹ́ẹ́, ọgọ́rùn-ún márùn-ún náírà. Ìyẹn eléyìí tí a mọ̀ sí ẹgbẹ̀rún mẹ́ta ó lé ọgọ́rùn-ún márùn-ún. So oúnà náà ni pé kí inú ká dì jọ máa ṣe ìnádúrà bókè. "Ẹ̀ẹ́, ẹ san iye báyìí. À, ọ̀gá ẹ jẹ́ kí n san iye báyìí. Óké ẹ bá mi fi iye báyìí kún. À, ọ̀gá ìjọ ẹ bá mi dínkù nínú, ẹ́ẹ́ẹ́, owó tí ẹ fẹ́ gbà ní ọwọ́ mi." So eléyìí náà ni ìnádúrà eléyìí tí mo, tí mo mọ̀ dáadáa. Ó sì já sí nǹkan tí ó ṣẹ́, ó já sí pé ó máa ń ṣe ní ọ̀dọ̀ wa dáadáa. Wọ́n máa ń ṣe lọ́dọ̀ wa níbí bàyí dáadáa. Ẹ̀hẹn, wọ́n máa ń ṣe dáadáa. So oúnà náà ni pé tí ẹn bá fẹ́ ṣe ìnádúrà kì í kan ṣé pé bẹ́ já ìyọ̀ kọ́ tí ẹ máa lọ bá oníṣòwò pé "à, ọ̀gá ẹ ta kí nìí fún mi?" Ìyẹn máa, máa sọ̀rọ̀ eléyìí tí ó o ṣe tó. So o pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ló bá dé. "À, ọ̀gá ẹ dákún ẹ gba iye báyìí lọ́wọ́ mi." So tí èyàn bá ti fi ohùn ìrẹ̀lẹ̀, ohùn ọmọlúwàbí, ẹ̀hẹn, tí ẹn bá ti ba lè, tí ẹn bá ti fi bá èèyàn tí ẹn bá fẹ́ ra nǹkan lọ́dọ̀ ẹ̀, tí ẹn bá ti ba, tí ẹn bá fi irú ohùn bẹ́ẹ̀, tí ẹn bá fi bá wọn sọ̀rọ̀, so àwọn náà máa jẹ́ èyàn kan tí yóò já sí pé kí n nù, a jọ gbọ́ra wa ayé. So nǹkan táà dẹ̀ fẹ́ rà yóò ṣe pé kí n nù, yóò jẹ́ nǹkan tí yóò, yóò ṣeéṣe, yóò dẹ̀ já sí pé yóò bí ìrọ̀rùn. Kódà ilé gan-an yóò tú bí ìrẹ́pọ̀ láàárín ẹni tí ń tà nǹkan àti ẹni tí ń ra nǹkan. Látara pé tó bá tú di jọ̀mi, kéyàn tẹ̀ tú lè ṣe pé kí n nù, kéyàn tẹ̀ tú lè bá wọn dáàwò pọ̀ àbí kéyàn nǹkan tẹ̀ tú wá refer bẹ́ já bí ọ̀rẹ́ àbí ẹbí sí irú èèyàn bẹ́ẹ̀ ẹ́ gbé. "À, tẹ bá dẹ̀ lọ sódò lágbájá ó, irú nǹkan báyìí o, ẹ́ rí ra ní iye báyìí." Ni owó tó ṣe pé kí n nù ó dín, tó dẹ̀ já sí pé nǹkan tí onítòhún gan ń tà gan, o jẹ́ nǹkan tí ó yayi dáadáa. That is, o wà very quality. So kò jẹ́ bó ṣe jẹ́. So ìnádúrà jẹ́ nǹkan tí a máa ń ṣe dáadáa lọ́dọ̀ tí wa níbí bàyí a dẹ̀ máa ń ṣe pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀, ohùn ọmọlúwàbí, kò jẹ́ bó ṣe jẹ́.

Ìgbà mélòó ni mo máa ń fọ eyín ní ojoojúmọ́? Kí má parọ́, ki má jalè. Torí gẹ́gẹ́ bí àwọn bàbá ti ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá, "wọ́n ní ẹni tó bá parọ́ yóò jalè." Ẹni tí ó bá dẹ̀ jalè, ó ṣe é ṣe kí ọwọ́ ìjọba kó ṣe pé kíni o, kó bà á, kó dẹ̀ fi iná wo ojú, ẹẹ́ ojú kí ló ń pè náà, kó fi iná wo ojú òfin, ìyẹn ni pé kí wọ́n dájọ́ fún, bóyá ẹ̀wọ̀n ni o àbí kí wọ́n ti ẹ̀ lọ pá gan-an. So, nǹkan tí mo fẹ́ fàyọ náà ni pé, láàárín nínú ọjọ́, so, bóyá bí ẹ̀ẹ̀kan náà ni mo máa fọ eyín, ẹ̀ẹ̀kan, mo lè fọ̀ ọ́ ní bóyá ní àárọ̀, ìgbà òwúrọ̀ tàbí kí n fọ̀ ọ́ ní ìrọ̀lẹ́. Àmọ́ mo ṣà máa ri pé ó ti ẹ̀ wá kéré tán ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ kan mo jẹ́ èyàn kan tí ó máa ń fọ àwọn eyín mi. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wí pé kíni o, kí èèyàn máa fọ eyín ó jẹ́ nǹkan tí yóò jẹ́ kí àwọn àìsàn eléyìí tá ò ń fojú rí tó máa ń kó bá, tó jásí pé jẹ́ pé kì í ṣe pé kíni o, yóò fa ogun sí àwọn eyín wa. Tí ẹ̀yàn bá ti ń fọ eyín pẹ̀lú àwọn, àwọn toothpaste bóyá bí Maclean, bóyá bí Close-up, bóyá bí OralB àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So, a ti mọ̀ pé kíni o? Eléyìí yóò jẹ́ kí, yóò fún wa ní àǹfààní láti le jásí pé kíni o? Àwọn kòkòrò eléyìí tó máa ń dààmú àwọn eyín yóò bá wa pa wọ́n. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé kíni o? Yóò tún wá jẹ́ kí àwọn eyín wa, kí wọ́n mọ́ tónítóní. Ẹlẹ́ẹ̀kẹta tún wá ni pé kíni o? Kí eyín máa rùn, tí ẹ̀yàn bá ti ń fọ eyín eléyìí ń kọ́ o? Yóò dé iná rẹ̀. Ìyẹn ni pé yóò stop ẹ̀. So èèyàn ni máa sọ̀rọ̀ ní ibi táwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn wà kí wọ́n máa máa bo imú wọn látara ẹnu eléyìí tó ṣe pé kíni o? Ó ń rùn. Òun náà ni pé kíni ó? Kì í ṣe nǹkan tó fẹ́ da tó náà pé kí èèyàn máa a fọ eyín lẹ́ẹ̀kan nínú ọjọ́. Àmọ́, at least, kí ẹ̀yàn tí ẹ̀ fọ̀ ọ́, ó ṣì da ju wí pé kí èèyàn tí ẹ̀ máa wà á fọ rara. So, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú náà ni pé kíni o? Ẹ̀ẹ̀kan ni ó jásí pé mo máa fọ eyín ni, àmọ́ ẹ̀ẹ̀kan ni mo máa ń fọ eyín ní ọjọ́ kan. Àmọ́, ní ìtẹ̀síwájú mà á tún gbìyànjú láti lè jásí pé kí ń máa fọ ọ́ ní ẹ̀ẹ̀mejì látara pé kíni o? Kì í ṣe nǹkan tí ó ga ni lára, kì í ṣe ǹkan tí ó ní wàhálà lọ, wàhálà lọ títí-títí tí à bá máa sọ pé háà há, or bóyá pé torí wàhálà tó wà ńbẹ̀ ni èèyàn ò ní wá le máa fọ eyín ju ẹ̀ẹ̀kan lọ àbí kó yé bá yẹn. So, ohùn náà ni pé kíni o? Ní ìtẹ̀síwájú mà á jẹ́ èèyàn kan tí yóò máa fọ eyín ju ẹ̀ẹ̀kan lọ. Àmọ́, lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ẹ̀kan ni mo máa ń fọ eyín. Ó lè jẹ́ ní àárọ̀, ó lè jẹ́ ní ọ̀sán, ó dẹ̀ lè jẹ́ ní ọwọ́ alẹ́, kò jẹ́ bó ṣe jẹ́.

Ìyìn, èléyìí tí àwọn olóyìnbo pè ní praise. Òun náà ni pé bóyá tí èèyàn bá ṣe nǹkan dáadáa, tó kí wọ́n praise èèyàn, látara pé kí èèyàn tẹ̀ tó bá lè tó ṣe nǹkan mí, èléyìí ti ó tu wa dáa ju nǹkan tí èèyàn ti ṣe wá tẹ́lẹ̀ lọ. O jẹ́ nǹkan tí àwọn olóyìnbo máa pè ní motivation. Ẹ̀hẹn, tí èèyàn bá ṣe nǹkan dáadáa, kí èèyàn ki, kí èèyàn praise rẹ̀, kí èèyàn, ẹ̀hẹn, kí èèyàn gbóríyìn fún un, látara pé kí ni kó náà bá lè tó ṣe irú nǹkan mìíràn ní dáadáa, ní ti dáadáa. So kí èèyàn máa, kí èèyàn máa ṣe ìyìn fún ẹlòmíí látara nǹkan tó ṣe, o jẹ́ nǹkan tí, nǹkan dáadáa ni, ẹ̀hẹn, nǹkan dáadáa ni. Yóò bí, ẹ́, yóò bí tẹ̀síwájú, yóò kódà yóò bí pé kí èèyàn gan-an tó múra sí nǹkan tí èèyàn ò mọ̀ tẹ́lẹ̀. Kí èèyàn tó múra sí pé "à, kí ni báyìí o, mà á tún gbìyànjú láti lè dásí pé kí n tó ṣe dáadáa látara pé kí ni o". Ìyìn, ìyẹn praise eléyi ti o tí gbà síwájú. Àmọ́ tí èèyàn bá jásí èèyàn kan tí ó kì í máa ń fún àwọn èèyàn ní ìyìn wọn látara pé wọ́n ṣe nǹkan, ẹ wá fún níyì, kódà ẹ tú wá ń tàbùkù pé "ọ̀, ṣé bí wọ́n ti ṣe ń ṣe nìyẹn? Oní ìran nǹkan kan báyìí". Yóò jẹ́ kí ìwakọ́ni tí ò da, kódà yóò demoralise èèyàn. Ẹ̀hẹn, yóò jẹ́ kí, yóò bí ìrẹ̀wẹ̀sì, ẹ̀hẹn, yóò bí ìrẹ̀wẹ̀sì fún irú èèyàn tí wọ́n bá sọ àwọn ọ̀rọ̀ tí ò da sí báyìí. Àmọ́ tí èèyàn bá ṣe nǹkan, tẹ wá fún ni ìyìn, tẹ praise rẹ̀, kódà kó má ṣe tó gan-an, yóò feel happy, ẹ̀hẹn, láti lè jásí pé kí ni "à, mà á tún gbìyànjú láti ṣe nǹkan yìí" àbí kó ye báyìí. So oun náà ni. So ìyìn ni lára àwọn irinṣẹ́ ni eléyi tí àwọn òṣìṣẹ́, àwọn, àwọn ọ̀gá, ẹ̀hẹn, àwọn ìjọba máa ń lò fún àwọn èèyàn tó ń bá wọn ṣiṣẹ́ láti lè jásí pé kí ni, kí wọ́n fi motivate wọn láti bá lè tó ṣe nǹkan dáadáa ní ọjọ́ iwájú.

Ìṣètò owó iṣẹ́, ọ̀ún náà ni pé so gbogbo èèyàn tí ó bá bá èèyàn ṣiṣẹ́, kí èèyàn máa fi owó wọn dùn wọ́n, kí eeyan de je eeyàn ǹkan tí yóò máa san owó wọn kíá kíá síwájú àsìkò. Láti ára ń pẹ́ kí n nì o, èèyàn ogbọ́dọ̀ jẹ́ kí ogún, ẹh ẹh, ogún aláàrú kó ṣe pé kí n nì o kí ó gbẹ. Ẹh ẹh, eléyìí dẹ́ẹ̀ni tí irú ìkan bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹlẹ̀, yóò máa bí, distrust, yóò máa bí, kí ló máa ń pè náà? Yóò máa fẹ́ bí ìkórira, láàárín àwọn ọ̀gá àti àwọn òṣìṣẹ́ náà. So gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ náà ni pé kí n nì o, bóyá bí ó bá ti ń kú, bóyá bí ọ̀sẹ̀ kan tó ṣùn máa fi parí, so màá ti pèsè, màá ti pèsè, owó orí oníkálùkù wọn, oníkálùkù àwọn òṣìṣẹ́, màá ti pèsè rẹ̀ sí ààyè kan láti ára ń pẹ́ ki ni o, kó má ba à lè tún jásí pé ìkan tí yóò wá dín pé àkókò wa tó, mi ni wá ni ní, àwọ̀ tó mi mọ́. So n pe kí n nì o, ǹkan tó ṣẹlẹ̀ náà ni pé kí n nì o, màá ti tètè pèsè rẹ̀ sílẹ̀, màá ti yà á sọ́tọ̀, màá ti jẹ́ kó wà nínú àwọn owó kan tó yóò jásí pé kí n nì o, mi ni tún fọwọ́ kan mọ́, so ṣíwájú pé kó tẹ́tẹ́ tó dín pé ó ṣò parí rárá. Àwọn ìgbà mìíràn lè wà ó bóyá bí ìkan fẹ́ lọ díẹ̀. So tí èèyàn bá ti ṣe ǹkan tí ó máa ti san owó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà, so àwọn òṣìṣẹ́ náà yóò ti ye wọn pé à, ọ̀gá wọn ń ṣe owó èèyàn báyìí o. Àmọ́, àti àmọ́ ǹkan ló fẹ́ lọ bákan bákan. So yóò ti ye wọn tí èèyàn bá ti jẹ́ ǹkan tí ó dẹ̀ jẹ́ eyan kan tí ó, ó máa ń bá àwọn òṣìṣẹ́ rẹ̀ lò dáadáa, ẹh ẹh, tí kì í ṣe pé a pé ọ̀gá kan tó ká lá, tó jásí pé kí n nì o òun gan láwọn fẹ́ kan tẹ́lẹ̀. Tí èèyàn bá ti bá ń láwọ́, kóda gan kò jẹ́ pé àwọn òṣìṣẹ́ èèyàn gan, so àwọn náà ó ti mọ irú ọ̀gá táwọn ni pé à, ọ̀gá ni kì í máa ń fi owó, owó oṣù kò máa ń fi bá àwọn òṣìṣẹ́ ṣe re rárá. Kódà kí oṣù kan tó parí, ó ti máa ń fún wa lówó wa. Kódà ìgbà mìí gàn wá gan, yóò tún fún wa ní bóyá bí bonus iyẹn jára, ẹh ẹh, láti lè jásí pé kí n nì o kí ó bí, ẹh ẹh, motivation fún wa láti bá lè tún ṣiṣẹ́ wa dáadáa sí i. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣe mo máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, ó ní àwọn iṣẹ́ kan tí mo máa ń ṣe láti ilé bíi àwọn freelancing job. Fún bí àpẹẹrẹ eléyi tí mò ń ṣe lọ́wọ́ lọ́wọ́ bayìí, ìyẹn Voice AI bí mo ṣe ń train àwọn AI. Ẹ̀hẹn. So iṣẹ́ ilé náà ni. So ó jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá rí pé mo bá wà less busy tí mi bá ní iṣẹ́ kankan pàtó, iṣẹ́ kan tó wà very, very, ehn, important láti ṣe. So mo máa ń mójútó àwọn iṣẹ́ àtilé látara wípé yóò tẹ̀tú jẹ́ kí èèyàn ní, àwọn small small cash lọ́wọ́. Ẹ̀hẹn, kò dẹ̀ ṣé nǹkan tí ó nira fún èèyàn láti ṣe. Tí èèyàn bá ti ní ẹ̀rọ àgbéká, kí èèyàn bá lè ti ní stable internet, èèyàn ti, èèyàn ti good to go náà nìyẹn. Èèyàn ti good to go nìyẹn. Kin dẹ̀ ṣé nǹkan tó le, kì í ṣe nǹkan tó dá síkẹ́ pé bí àyàn ń ṣe máa ma wá gbá ọpọlọ gbà gbà gbà gbà gbà. Àbí kí èèyàn se ṣe máa ní ìmọ̀ nǹkan tó lọ títí, títí, títí. Ìkan tó yẹ kó wà very basic náà ni. Kódà èèyàn tí ó kàwé gan, ó lè ṣe pé kí iru òun gan-an lè ṣe. So mo ti tẹ̀tì gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ àtilé, eléyìí tí mo ti ṣe, mo ti ṣiṣẹ́ ní Remotasks ri, mo ti ṣiṣẹ́ ní kí ni rí, kí ló ń pè site yìí o. Site mo ti gbàgbé tó já sí pé mo kan tí ẹ́, ìgbà mí wà máa kọ paste and copy. Mo dẹ̀ máa ń gbowó mi. Kódà wọ́n dẹ̀ kí ń já mi kùlẹ̀ rara. Kódà mo ti fẹ́ ní ìfẹ àwọn iṣẹ́ àtilé gan ju àwọn iṣẹ́ ọ́fíìsì lọ torí pé kí irun àwọn yẹn ni wọ́n kì í máa ń dáà mú èèyàn púpọ̀. Mi ṣẹ̀ṣẹ̀ nílò láti wọ bóyá, bíi ọkọ̀. Ẹ̀hẹn. Àbí kí n ṣẹ̀ṣẹ̀ máa máa face àwọn, ẹ́n, ìdènà ọkọ̀. Ẹ̀hẹn. Ó dẹ̀ jẹ́ nǹkan tó rọrùn gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní iwájú tẹ́lẹ̀. Wọn dẹ̀ kí ń fi owó, wọ́n kì máa fi ń dùn wa. Tákókó láti san wó bá ti pé, ẹsẹ̀kẹsẹ̀ lọ máa ń san owó fún wa. Kò dẹ̀ ṣé ìkan tó nira rárá. So kódà mo ní ìfẹ́ sí, mo ní ìfẹ́ sí, mí dẹ̀ máa fi ń ṣeré rárá.

Ìwà ìṣòwò ṣé kì ń ṣe business relationship bí èèyàn ṣe máa ń bá àwọn oníbàárà èèyàn ṣe, ẹhẹ̀n àbí àwọn bóyá bí customer èèyàn bá àwọn èèyàn ṣe máa ń bá wọn ṣe. Kódà ó lè jẹ́ àwọn bóyá bí, ẹ́ẹ́, alábàáṣiṣẹ́ pọn èèyàn náà, ẹhẹ̀n, àbí kó jásí pé bí àwọn èèyàn tí èèyàn ṣe ń ṣe òwò kan náà, ti eeyan jo ń ṣe. So báwo ni mo ṣe máa ń bá wọn, báwo la ṣe jọ máa ń ṣe ìwà ìṣòwò, so báwo ni, ẹ́ẹ́, business relationship wa ti ṣe rí. Òun náà ni pé kíni ó jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń mójú tó dáadáa. Ó jẹ́ nǹkan tó jásí pé kíni o, mi kì í máa ń fi ṣe re rárá látara pé àwọn ànfàní eléyi ti ó wà ń bẹ dáadáa. Ànfàní pọ̀ ń bẹ o tí èèyàn bá le mójú tó o, ẹhẹ̀n, à, kí èèyàn bá ní ìwà elé tó da, à, dájúdájú àwọn oníbàárà èèyàn gan wá ń fẹ́ lè máa tọ èèyàn wá látara pé wọ́n mọ̀ pé, à, èèyàn ta, èèyàn táwọn fẹ́ bá da òwò pọ̀ ó, ó jẹ́ eyan kan tí a lè, a lè trust, ó jẹ́ nǹkan tí a lè fi ọkàn tán. Ó dẹ̀ jẹ́ nǹkan tí kó kì í máa ń ṣe jàǹbá rárá. Ó de jásí pé eyankan tó jásí pé kíni o, ó ní òótọ́. Tó bá sọ̀kọ báyìí, tẹ bá, tẹ bá, tẹ bá lọ ní ọjọ́ kejì, nǹkan tó sọ yẹn kò ní yí padà. Kì í ṣe nǹkan tó máa ń parọ́. Ó dẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀. Ó dáa ó jẹ́ nǹkan tó jásí pé kíni o, tẹ bá ní owó gan, ẹ lè sọ, ẹ lè padà san owó gan ní bóyá ní ọjọ́ ọ̀rin, lópin ìgbà tí ẹ bá ti jọ ṣe àdehùn, tẹ dẹ̀ ye àdehùn. So ìwà ìṣò, à, nǹkan báyìí ni ó jẹ́ nǹkan tí mo máa ń mójú tó dáadáa o. Nígbà tí èèyàn bá ti lè ní ìwà tó da, dájúdájú èèyàn máa rí àwọn oníbàárà tó ti ẹ pọ̀ dáadáa gan. Ó dáa àwọn ẹlo mi gan wá ń tu pé àwọn ẹbí wọn wá ń pé, à, iru èèyàn báyìí mo fẹ́ jẹ́ kí ẹ bá wọn da òwò pọ̀. Àbí àwọn ọ̀rẹ́ gan, àwọn fúnra wọn gan, sẹ́ẹ̀f gan, àwọn gan máa fi, wọ́n máa fi ọkàn tán yàn de bi wipeé kíni o, kò fẹ́ lè rí nǹkan tí wọ́n ò ní fẹ́ lè fi inú tán sí èèyàn. Òun náà ni pé kíni o, tí èèyàn bá ti jẹ́ oníṣòwò báyẹn, kí èèyàn jẹ́ nǹkan tí yóò mójú tó ìwà rẹ̀ dáadáa, ìwà ìṣòwò rẹ̀, yio ó jẹ́ eyan kan tí ó mójú tó dáadáa. Tí èèyàn bá dé sí nǹkan tó máa ń bá ń bínú ni, tí èèyàn bá ti wà níbí òwo èèyàn, kí èèyàn jẹ́ nǹkan tí yóò, ìbínú yẹn kí èèyàn jẹ́ kí ó wà suppressed, ẹhẹ̀n, kó wà suppressed. Kí èèyàn dé kọjú mọ́ àwọn oníbàárà èèyàn ní ọ̀nà eléyi tí ó da dáradára. Kí èèyàn dé má sọ pé tí wọn bá wọ ni látara pé àwọn náà ni èèyàn tí ó jẹ́ kí èèyàn ní value, kí èèyàn tí ẹ ní pàtàkì kan níbi òwe elé tí èèyàn ṣe, kò jẹ́ bó ṣe jẹ́.

Ajoyo ọjọ́ ìbí yẹn ni birthday celebration. Báwo ni mo ti ṣe máa ń ṣe? Bí mo ti ṣe máa ń ṣe ni rà pẹ́ náà ni pé kíni o? Mo jẹ́ ǹkan tí irú ọjọ́ báyìí tó bá ti dé bá mi, òun náà ni pé kínyàn tí ẹ̀ kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run obá tí ó fún yàn ní àǹfààní láti lè já sí pé kíni o, kí ọdún yípo, kí irú ọjọ́ náà kó tú wá bá yàn láàyè. À, ọpẹ́ inú kíyàn tí ẹ̀ dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run bá tó ní pé kí ẹsẹ̀ èèyàn kó ṣe gbé, kí apá náà kó ṣe gbé, kí àwọn àgọ́ ara èèyàn kó sì wà ní dáadáa. Òun náà ni màá kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run bá a lọ. Èmi ìdẹ́ kí n ṣe èèyàn kan tí ó máa ń, tí ó máa ń tayọ ààyè rẹ̀. Ẹ̀hẹn, tí ó máa ń ṣe fùrùkọ́kọ́, fùrùkọ́kọ́ pé à, èyí ni ọjọ́ ìbí mi ọ̀ya, jẹ́ kí n lọ mùmúkumú, jẹ́ kí n lọ ṣe, jẹ́ kí n lọ ṣe àṣemáṣe. Òun náà ni pé kíyàn dúpẹ́ fún Ọlọ́run bá, Ọlọ́run bá tí ó dá yàn sí láti lè já sí pé kíni o, kí ọdún yípo, kí irú ọjọ́ ìyẹn gangan kó tú wá bá yàn láàyè. So kíyàn dúpẹ́ fún un ni. Ẹ̀hẹn, tí èèyàn bá lè sì lè dúpẹ́ fún Ọlọ́run, Ọlọ́run bá tún ṣe ọ̀pọ̀lọpọ̀ orin fún èèyàn. So ẹkéji ǹbẹ̀ náà wa ni pé kíni o. Ọjọ́ ìbí èèyàn ni. Tí èèyàn bá, bá ronú sí dáadáa, o ye kí èèyàn mọ̀ pé ọdún kan ó tútù, ó tútù dín níbi ọdún elé tí èèyàn fẹ́ lò láàyè. Ọ̀yá bí àpẹẹrẹ, èèyàn tó bá fẹ́ lò bí àbí ọgọ́rùn, ọgọ́rùn ọdún láàyè. Tí ọjọ́ ìbí yẹn bá ti lè dé, ó tún mọ̀ sí pé kíni o, ó ku ninety nine kan níyẹn. So tí èèyàn bá máa ń ronú dáadáa, oyẹ kó máa mọ̀ pé à, ọdún kan tútù dín o nínú ìwọnba ọdún tí èèyàn fẹ́ lò ní ààyè. So kíyàn, yóò máa jẹ́ pé kíyàn tẹ́ ẹ máa wá máa ní ìrọ̀nù àròjinlẹ̀. Ẹ̀hẹn, yóò jẹ́ kí èèyàn máa ní ìrọ̀rí dáadáa, àròjinlẹ̀ pé à, ìwọnba asìkò leyi tó dẹ̀ tú kù náà o. Kí ẹ fi ṣe àwọn iṣẹ́ dáadáa látara pé kíni o. Ẹ̀hẹn, ọlọ́jọ́ tí ń súnmọ́ díẹ̀ díẹ̀ o. Àmọ́ àwọn èèyàn wa lónìí ni, a bo tí ṣe máa ń ṣe ni pé kíni o, tí irú àwọn ọjọ́ báyìí bá ti dé, ìgbà náà lẹ́ẹ́wàá rí wọn tí wọ́n máa ń mùnmúkumú káàkiri, máa ṣe àṣe, máa ṣe káàkiri, lọ sí ilé ọtí, lọ síbi tí wọ́n ti ń ṣe nǹkan tí ò dá látara pé kíni o. Àwọn ń ṣe àjọyọ̀, àwọn ń ṣe, ranti ọjọ́ ìbí wọn. Eléèni kì í ṣe nǹkan tí ó, ó fẹ́ bá là káàyè mi lọ títitítí. Òun náà ni pé kíni o, kíyàn tẹ́ ẹ kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run náà. Kíyàn dẹ̀ ẹ ṣe àwọn nǹkan eléyìí tí ó bá tọ́ láti ṣe. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ìbọ̀wọ́ tí mo ṣe gbọ́yé síná ni hand glove. Ǹjẹ́ mo jẹ́ èyàn kán tó máa ń wọ̀, bẹ́ẹ̀ni mo jẹ́ èyàn kán tó máa ń wọ ìbọ̀wọ́ fún bí àpẹẹrẹ bóyá bí tí mo bá ní iṣẹ́, ẹ̀hen bóyá tí mo bá ní iṣẹ́ tó níí ṣe pé kí n wọ ìbọ̀wọ́ látara pé kó ba lè dá, kó ba lè dáàbò bò ọwọ́ mi, ìyẹn prevention, kó ba lè prevent ọwọ́ níbi àwọn ewu eléèto wà ní ìdí iṣẹ́ eléyi tí mo bá fẹ́ ṣe. Àmọ́ tó bá ti lè tayọ irú, iṣẹ́ tí mo fẹ́ ṣe báyìí, so mí kì í máa ń wọ ìbọ̀wọ́. So nkán tí mo kàn ti fẹ́ sọ náà ni pé kí ni ìbọ̀wọ́ ni tí bá wà ní ẹnu iṣẹ́ tó dẹ̀ dà sí pé kí ni bùkátà pè fún pé kí n wọ̀, mo máa ń wọ̀, ẹ̀hen látara pé kí ni yó prevent ọ́ mi gẹ́gẹ́ mo ti ṣe sọ síwájú tẹ́lẹ̀ náà pé yó ṣe pé kí ni yóò dáàbò bò ọwọ́ mi níbi àwọn ewu èléyìí tí ó lè fẹ́ ṣẹlẹ̀. Fún bí àpẹẹrẹ, mò ń ṣe iṣẹ́ alumíníọ́ọ̀mù, so a máa ń di àwọn Mo máa nílò láti mú skrudáfà lọ́wọ́. Tí bá lè fi lè, tí bá fi lè di skrudáfà mú lọ́wọ́ fún, ìgbà pípẹ́, ó yóò máa jẹ́ kí ọwọ́ mi yóò máa le látara pé kí ni ò bí mo ti ṣe ń di skrudáfà mú. Àmọ́ tí bá ti lè lo ìbọ̀wọ́, lílé ọwọ́ mi ìbọ̀wọ́ yẹn ṣe pé kí ni yóò dààbò bò. Kò dẹ̀ ni jẹ́ kí, kí wá, kí wá máa wà ní ìnira látara pé mò ń de nǹkan àbí kó ye báyẹn. So kò jẹ́ bó ṣe jẹ́ tí bùkátà bá pè fún tí wà lẹ́nu iṣẹ́, òun náà ni mo máa ń wọ ìbọ̀wọ́. Àmọ́ tí mi bá sí lẹ́nu iṣẹ́, so mí kì í máa ń wọ̀, kò jẹ́ bó ṣe jẹ́.

Kò sí bàtà ẹlẹ́ tí mi ò lè wọ̀ tó bá ti yàtọ̀ sí shoe koko sù, òun náà nìkan ni bàtà tí mi ní ìfẹ́ sí láti máa wọ̀. Though ná ìgbà mí wà tí mo máa ń wọ̀ ọ́, bọ́yá bí tí bá torí ìgbà kan wà tí eeh school tí wọ́n post mi lọ sí eeh ilé ìwé pé kí n lọ ṣe teaching practice, so ìyẹn ni, mi ò ní option kankan jù pé kí n wọ̀ lọ. Àmọ́ ní fún ara ẹmi gangan, so mi ò ní kí máa, mi ò ní ìfẹ́ sí pé kí n máa wọ shoe. Àmọ́ nǹkan mi, bàtà mi, èyíkéyìí tó bá lè jẹ, kó dà kó jẹ slippers àbí kó jẹ àwọn palm sandal, ehen mo máa ń wọ̀ dáadáa. Àmọ́ irú bàtà wò gangan mo wá fẹ̀ ní ìfẹ́ sí jùlọ, ehen òun náà ni àwọn palm slippers àbí sandal náà. Mo ní ìfẹ́ sí dáadáa láta n pé ó máa ń jẹ́ kí ẹsẹ̀ èèyàn fú yẹ, kì í ṣe nǹkan tí ó máa máa nira, ehen kì í ṣe nǹkan tó máa ń bí ìnira. Irú shoe ni sí tí ẹyan bá wọ shoe gbogbo ìsàlẹ̀, gbogbo ìsàlẹ̀ ẹsẹ̀ báyìí ni o má máa ta èèyàn, gbogbo òkè ẹsẹ̀ èèyàn bá ẹ li o má máa ta èèyàn. Àwọn ọmọ ká èèyàn gan, wọ́n ò ní rí mú mí, yóò máa ta èèyàn nìkan kó dà ó rú gan, yóò tún á máa wá, yóò máa, yóò máa mu ẹsẹ̀ èèyàn, ẹsẹ̀ èèyàn gan a tu wá wúwo. Àwọn nǹkan yìí náà ló fà tí mi fi ní ìfẹ́ sí láti máa wọ shoe. Àmọ́ nǹkan mi tó bá ti lè yàtọ̀ sí shoe wíwọ̀, à bọ́yá bí bí mo ti ṣe sọ tọ́lẹ̀ náà, bọ́yá bí eeh kí ló ń pè náà o eeh palm slippers ni o, bọ́yá bí àwọn slide yẹn náà ni, ehen àwọn bàtà tó máa ń ní cover lórí yẹn, ìwọ àwọn eléyii bàyii, mo ní ìfẹ́ sí dáadáa láta n pé ó máa ń jẹ́ kí ẹsẹ̀ èèyàn fú yẹ, ó dẹ̀ máa ń jẹ́ kí kí èèyàn tí ẹ lè gbé, ehen kí èèyàn lè gbé ẹsẹ̀ náà, ehen kó dà gbogbo nǹkan tí ẹ ni ó máa, ó dẹ̀ tún máa ń, ó máa rẹwà dáadáa, ó máa ń rẹwà dáadáa. Mo ní ìfẹ́ sí dáadáa, mo ní ìfẹ́ sí dáadáa. Kó dà ìgbà mí kan wà gan tí màá tún wá wọ ìbọ ẹsẹ̀, ìyẹn socks, màá tún bọ́ọ̀ kún pé ó yà ká máa lọ láta n pé bó ṣe máa ń rí ní ẹsẹ̀ tè mi kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, kò sí èèyàn kan tó mọ̀ tán, kò dẹ̀ sí èèyàn kan tí kò fẹ́ ní àdínkù tirẹ̀. Oun náà ni pé kíni tí èèyàn bá lọ sí àwọn agbègbè kan àbí àwọn ibi kan náà ni tí èèyàn o tí dè é rí. So ó súmọ́ pé kí èèyàn ṣìnà, ó súmọ́ pé kí èèyàn ṣìnà. Fún bí àpẹẹ́rẹ́ ní bóyá bí ọdún bí márùn ún sẹ́yìn àbí ju bẹ́ẹ̀ gan lọ. So mo lọ sí ìlú kan tí a ń pè ní, ẹ́, àgbàdo. Láti àgbàdo ni torí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí kan mi ni mo dé sí. So láti àgbàdo ni mo wá ní, ẹ́, ìdánwò, ìyẹn exam kan tí mo fẹ́ ṣe ní, ẹ́, Ìkẹjà. So nígbà tí mo má lọ, ìgbà tí mo dé Ìkẹjà dé, so ìgbà tí mo dé Ìkẹjà, ìgbà tí mo wá ṣe tán tí mo ń ṣe ìdánwò náà tán pé kí n wá padà lọlé. So owó ọkọ̀ eléyìí ti mo mú dání kò tó ǹkan, kò tó ǹkan. So ibi tí mo, ibi tí wọ́n wá já mi bọ́lẹ̀ sí lọ sí ibi tí mo wá lọ, ọ̀nà kan ni eléyìí ti mi ṣá à ti ẹ dà mọ̀. So mo ṣá wá lọ, lọ, lọ, tí mo ṣá ṣe ń lọ sá, mo ṣá tí ẹ̀ ń bèrè ọ̀nà pé, "Tọ́, ẹ dàkún ibi báyìí ni mo ń lọ, ibi báyìí ni mo ń lọ." So wọ́n dẹ̀, wọ́n dẹ̀ jẹ́ kó yé mi. So ìgbà tí mo tẹ̀fí wá lọ náà ni mo ti padé mọ̀lẹ́bí mi tí mo dé sí tẹ́lẹ̀ náà. So oun lo wá sọ fún mi pé, "À láti pàdé lójú oju ọna." o wá ní, "À, àwọn tẹ̀ tí wá mi káàkiri pé kín ló ṣẹlẹ̀, kí ló fà tí mo fi pẹ́." So mo dẹ̀ ṣàlàyé gẹ́gẹ́ bí ǹkan tí mo fojú rí, ǹkan tó ṣẹlẹ̀ tí ó fà tí mo fi pẹ́. So látàrí pé mo ṣìnà náà ni, so mó dẹ̀ bèèrè ọ̀nà, wọ́n dẹ̀ júwe ọ̀nà fún mi. Wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá náà dẹ̀ ti máa ń sọ, tí èèyàn bá ti ń bèrè, á bèrè ọ̀nà kan, kò ń ṣe pé kíni o kò ń ṣìnà. Àmọ́ tó bá ti bèrè, dájúdájú wá ṣìnà náà ni. So kí èèyàn dẹ̀ máa béèrè ǹkan kí n ṣe ǹkan àbùkù mi i mọ̀ kan, mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n mọ̀. So ìmọ̀ kúmọ̀ náà ni látàrí pé tó bá tún dijọ mi, ìrú ǹkan bá yẹn kọ́ o. Mi i ní ṣẹ́ṣẹ́ tun ma wáa bèrè káàkiri, mo látara wipe mo ti bèrè tẹ́lẹ̀, wọ́n dẹ̀ ti ṣàlàyé fún mi, mo dẹ̀ ti wá mọ̀, so kò jẹ́ bó ṣe jẹ́.

Omi tí mo máa ń mu lójúmọ́ kan fẹ́ kó pọ̀ tó bóyá ká níbi lítà márùn-ún. Látara pé mo kàá níbi àwọn, ẹ́ẹ́, àwọn podcast kan pé kíni ó kí èèyàn máa mu omi dáadáa, kí èèyàn máa wà hydrated, ẹ́ẹ́, ó máa ń jẹ́ kí kidney èèyàn kó máa wà very, very functional. Àmọ́ tí èèyàn o bá kí ń mu omi, ẹ́ẹ́, yóò jẹ́ kí kidney èèyàn kó, kó fẹ́ fail, nǹkan kan báyìí pé ó máa ń fà kidney failure. So ibẹ̀ náà dè ni mo tún tù mọ̀ pé the minimum tí èèyàn tì wá lè mu, òun náà ni kí èèyàn mu boyá bí five litre. So tí èèyàn bá ti mu five litre ni, so èèyàn máa wà hydrated. Omi máa, omi máa ṣẹ́ pé kíni o, yóò wà ní àwọn àgò ara wá. So eléyí ni yóò jẹ́ kí kidney èèyàn kí ó máa, ó wà very functional dáadáa. Àmọ́ tí èèyàn o bá kí ń mu omi eléyi tó pọ̀, ó lè bí kidney failure gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní iwájú tẹ́lẹ̀. Gbogbo wà náà dè la mọ̀ pé omi ni ó jẹ́ ǹkan tó máa ń fún ara ní agbára. Ómi jẹ́ ǹkan tó máa ń fún èèyàn, ó máa jẹ́ ǹkan tó máa ń fún ara ní agbára. Ọdo tí wá dé níi n bií òòrùn máa ń ràn dáadáa. Tó òòrùn bá dẹ́ ti ń ràn ni, àwa náà ti mọ̀ pé àwọn omi ara gan yóò máa ṣẹ́ pé kíni o, yóò má gbẹ eléyi tó bí i kí èèyàn máa, tí ó wà bíi pé kí èèyàn wá máa mu omi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Yóò máa wà bíi pé kí èèyàn máa wá mu omi lọ́pọ̀lọpọ̀ ọgbà. So òun náà ni pé kíni o, bóyá bí i ká ní, ẹ́ẹ́, lítà márùn-ún, lítà márùn-ún. Ó máa ń jú bẹ́ẹ̀ lọ òó, ó máa ń jú bẹ́ẹ̀ lọ. Mo kàn wá sọ pé ó kéré tán bóyá bí i lítà márùn-ún. Òun náà ni mo máa ń mu ní ojúmọ́ kan. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mi kì í máa fi ṣere rárá. Kódà tí ó bá ti sí omi ní agbègbè mi, màá lọ rà pure water ní ibi tí mo bá wá látara pé kí mo jútó, ẹ́ẹ́, àgò àwọn àgò ara mi kó má bà à dà sí pé kíni o, owó kékeré tó yẹ kí ń fi prevent ara mi. Màá wá padà wá máa wá ná owó ńlá, ńlá, ńlá látara pé àwọn àìsàn eléyi tó máa ń fà àwọn àìsàn tó máa ń jáde látara pé èèyàn ò mú omi tó. Ẹ̀ẹ́, so tí bá ti lè mu boyá bí lítà márùn-ún ní ọjọ́ kan, mo ti mọ̀ pé tọ́, mo ti wà safe. Àmọ́ tí ó bá wà, mo ti wà safe. Àmọ́ tí ó bá ti sí omi lágbègbè mi kí mo ti sọ tẹ́lẹ̀ náà ni pé kíni o, màá ṣètò láti rà pure water kí n bá lè make ṣure pé kíni o, mo, mu omi eléyi tó tó dáadáa. Ẹ̀ẹ́, kò jẹ́ bó ṣe jẹ́.

Ibi tí mo ti máa ń rà ǹkan náà ni ọjà. Tí ó bá dá sí pé nǹkan tí mo bá fẹ́ rà bá pọ̀ díẹ̀, bí i àpẹ tí mo bá fẹ́ ra àwọn nǹkan tó bá ní ṣe mọ́ bí i oúnjẹ bí i ìrẹsì, ẹ̀wà, iṣu, òróró, epo, ṣúgà àbí bí i ẹran ni àbí ẹja àbí bí i àwọn èro tí wọ́n fi ń se ọbẹ̀, ata ni, tòmátò ni, ẹ̀gúsí ni, nǹkan kan báyìí, so ọjà ni mo má ti lọ ra irú àwọn nǹkan báyìí. Àmọ́ tó bá kọjá sí pé nǹkan kékeré, nǹkan kékeré bí i mo kọ́ tí ẹ̀ fẹ́ mu, nǹkan bí i mo fẹ́ mu Pepsi ni àbí mo bá fẹ́ mu bóyá bíi Kunu àbí mo fẹ́ mu bóyá bíi Fanta, so mo kò lè rà ní àdúgbò mi báyìí, àbí torí pé kí n ṣe nǹkan tó pọ̀ lọ títí nǹkan kékeré náà ni. Eyiti wọ́n ń tà ní agbègbè wa náà ni wọ́n ń tà lọ́jà, so kò sí ìyàtọ̀. Òhun náà ní pé kí n rà á ní àdúgbò wa. O depend lórí nǹkan tí mo bá fẹ́ rà. Ìgbà mí díẹ̀ wà ní mo máa ní láti lọ sí bí i àwọn ilé ọjà tó dá sí pé wọ́n yà sọ́tọ̀ fún àwọn particular good. Bí i níìsín tí ẹ̀yàn bá fẹ́ rà bí i aṣọ, àwọn ọjà kan wà tí ó dá sí pé wọ́n yà sọ́tọ̀ fún aṣọ títà. Bí i àpẹ níìsín, ó ní ọjà kan tó wà ní ìlú Èkó, wọ́n ń pè é ní Súpà So irú ọjà bẹ́ẹ̀ yẹn, aṣọ nìkan ló máa ń ta, aṣọ nìkan ló máa ń ta. So tí bá fẹ́ rà nǹkan tó bá jọ mọ́ bí i aṣọ, irú ọjà bẹ́ẹ̀ yẹn náà ni mo máa lọ láti lè lọ ra àwọn nǹkan báyìí. Àbí tí bá fẹ́ rà nǹkan tó bá ní ṣe pẹ̀lú bí i bàtà, irú ọjà bẹ́ẹ̀ yẹn náà ó máa ń ta irú bàtà yẹn náà, ó máa ń ta bàtà. So o depend, ó ní í ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ rà gangan. Tó bá dá sí pé bí i àwọn nǹkan bí i oúnjẹ, ọjà eléti wọ́n ti ń ta àwọn nǹkan bí i oúnjẹ. Tó bá dá sí pé bí i aṣọ àbí bàtà, ọjà eléti wọ́n ti ń ta irú nǹkan báyìí. Tó bá dá sí pé bí i nǹkan tí yóò lọ púpọ̀, tí yóò lọ fà bí i nǹkan tí ẹ̀ fẹ́ mú nǹkan àbí kòyẹ́ bá yẹn, so mo máa rà á ní agbègbè wa báyìí. Látara pé kí ni o. Eyiti wọ́n ń tà á ní ọjà náà ni wọ́n ń tà á ní agbègbè. Kìí dẹ̀ ṣe pé bá mo ṣẹ̀ṣẹ̀ tún máa gbé ọkọ̀, ìdàmú gan ni yẹn, wàhálà gan ni ẹ pé nǹkan tí mo fẹ́ rà kékeré ni, kí n túwọ́ bá máa ṣẹ̀ṣẹ̀ wá gbé rà á lọ sí ọjà, so mo máa kọ rà á ní agbègbè wa báyìí. Àmọ́ ìgbà mí díẹ̀ náà dẹ́ wà, irú nǹkan báyìí mo ti le rà dárí láti ọjà eléyìí tí wọ́n ẹṣùá máa ń rà nǹkan káàkiri yẹn. Mo le ti rà á láti ọjà, gbóyá tí bá kọ́ di dé, máa kọ nǹkan tí mo bá fẹ́ lò níbẹ̀. So kò jẹ́ bó ṣe jẹ́.

Àwọn èrò mi ìyẹn plan, kí ni àwọn èrò eléyi tì mo ní fún àwọn iṣẹ́ ọjọ́ iwájú. Gbogbo nǹkan náà ni gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ "He who fail to plan is already planning to fail." Kí èèyàn ó ṣe to ka lẹ̀, bó tiẹ̀ já sí wipé a mọ̀ pé èèyàn lè gbèrò kí nǹkan náà má wá sí ìmúṣẹ látara wipé bí àwọn circumstances, àwọn nǹkan tí èèyàn tú padà fojú rí, ó, ó, ó ṣe pé kí ni ó ó lágbára jù èèyàn lọ. Èèyàn lè ní pé òkè ó mọ́ bí i ọdún márùn-ún, ọdún bí i ọdún kan síwájú nísìínyi, mo máa ṣẹ̀ nǹkan bái, mo máa ṣẹ̀ nǹkan bái. Láarin pé èèyàn tí ń gbèrò ìyẹn lọ báyẹn, nǹkan mi tún lè come up eléyi tì ó wá bí yóò jẹ́ ìdènà láti lè achieve oru n kan tí èèyàn bá fẹ́ achieve báyẹn. So bọ́ síbẹ̀ síbẹ̀ náà, òun náà ni pé kí èèyàn plan, kí èèyàn kọ nǹkan tí èèyàn bá fẹ́ ṣe ní ọjọ́ iwájú, kí èèyàn kọ ka lẹ̀, kí èèyàn dẹ̀ ṣe ètò, bí èèyàn tí ṣe máa máa ṣe, ẹhẹ̀n, kí èèyàn dẹ̀ wà very, very consistent, kí èèyàn dẹ̀ jẹ nǹkan tí yóò wà má ṣe pé kí ni ó, yóò máa gbàdúrà náà, yóò máa bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ọlọ́run obá náà, yóò dẹ̀ já sí pé kini ò, bó ṣe ń gbá, tó bá ṣe ń gbàdúrà, ó dẹ̀ ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run náà ní pé kíni ó kó tún tọ àwọn èèyàn lọ. Àwọn èèyàn tí wọ́n bá ní ẹ ìmọ̀, tí wọ́n bá ní ìrírí nípa nǹkan eléetì tó fẹ́ ṣe ní ọjọ́ iwájú, kó to wọ́n lọ, kó bí wọ́n léèrè, kó sìiti wọn down pé à, ẹ̀yin ogà mí ò, irú nǹkan bái báà y, òun náà nì nǹkan tí mo fẹ́ gbéró láti ṣe ní ọjọ́ iwájú. Wọ́n dẹ̀ máa kọ ọ́ pé à, tó bá ṣe báyìí, èsì tó máa rí léleyi, tó bá dẹ̀ ṣe báyìí, èsì báyìí ló máa rí, tó bá dẹ̀ tún ṣe báyìí náà, àtẹ́lẹ̀yi àtẹ́lẹ̀yi náà ló máa ṣe pé kí ni ó, yóò máa já sí ìrọ̀rùn. So òun náà ni pé kí ni ò, kí èèyàn má jẹ nǹkan tí yóò wà di ẹnu. Ẹ̀ẹ̀yàn tí ó ní sọ̀rọ̀ rárá, tò jẹ́ pé ìmọ̀ tara ẹ̀ nìkan ni ó fẹ́ ṣe. Tí ẹ̀eyan bá ti fẹ́ ṣe nǹkan, kí èèyàn béèrè, kí èèyàn ṣe survey, kí èèyàn ṣe investigation, kí èèyàn ṣe interrogation pẹ̀lú àwọn èèyàn pé ìrú nǹkan bái bái, tí èèyàn bá fẹ́ ṣe báwo léèyàn ṣe máa ṣe tó dẹ̀ jà sí pé kí ni ó yóò bí result, yóò bí èsì eléyi tì ó dára dáadáa. Àmọ́ bí mo ti ṣe sọ síwájú náà ni pé kí ni ò, gbogbo nǹkan tí ẹ̀eyan bá fẹ́ ṣe láyé yìí, kí èèyàn mọ̀ pé kí èèyàn ti ọlọ́run bá síwájú, ẹhẹ̀n, kí èèyàn máa sọ pé tó ọlọ́run báwò, látara pé kí ni ò, òun nìkan ni ọba tí ó lè, tí ó lè ṣe nǹkan ní ìrọ̀rùn fún èèyàn. Ko dà kí èèyàn máa gbèrò rẹ̀ gan-an, ò lè ṣe fún èèyàn. Lá láì jà sí pé kí ni o èèyàn tiẹ́ máa wá ṣe wàhálà lọ títí, títí, títí. So kí èèyàn dúró tó ọlọ́run, kí èèyàn dẹ̀ tọ àwọn èèyàn tí wọ́n bá ti ní ìmọ̀, ìmọ̀ àmọ̀dájú nípa nǹkan tí èèyàn ti, nǹkan tí èèyàn fẹ́ gbèrò láti ṣe ní ọjọ́ iwájú, kí èèyàn dẹ̀ gbàdúrà dáadáa. So tí ẹ̀eyan bá ti ṣe irú nǹkan báyìí, yóò jà sí pé nǹkan tí yóò ṣe ṣe ní ìrọ̀rùn náà ni ìrú nǹkan bẹ́ẹ̀ máa padà jà sí. Kò jẹ́ bó ṣe jẹ́?

Eti lilù ní ọ̀dọ̀ ti wọ́n bí báyìí kì í ṣe fún àwọn ọkùnrin àwọn obìnrin náà nìkan ni wọ́n máa ń lu etí ó dẹ̀jà sí ó jẹ́ kan tí ó tako àṣà náà àti ìṣelú ọ̀dọ́ tí wọ́n bí báyìí pé kí àwọn ọkùnrin kó máa lu etí wọn. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan dèré só mo jẹ́ ọkùnrin so òun náà nipé kín nio mi kì í lu etí kò dẹ̀ sí kan tí ó máa pè fún mi pé kí n wá lu etí torí èmi kì í ṣọ ọmọ burúkú. Àwọn ọmọ burúkú ni wọ́n máa ń lu etí ní ọ̀dọ̀ tí wani bí báyìí. Tió bá ti dàsí pé kí ni o bá kì í ṣe obìnrin àmọ́ àwọn obìnrin ní ọ̀dọ̀ tí wọ́n bí báyìí so àwọn máa ń lu etí kódà èmi gan wa tí ó máa lu imú náà. Mo fẹ́ ṣíbí tí wọn kì ń lù gan lára wọn tó bá ti di ìdásí pé ọkùnrin obìnrin bá ni wọ́n àwọn fún ọkùnrin rárá rárá rárá wọ́n kì í lu etí rárá. Ó jẹ́ kan tí ó tako àṣà ilẹ̀ tí wan bí báyìí àṣà àti ìṣe ilẹ̀ tí wáa ń pẹ́ kí ọkùnrin kó máa lu etí wọn. Àmọ́ ní ìdáhùn sí ìbéèrè torí èmi ni ìbéèrè yìí ìdájú kan ṣé mo ti lu etí rí rárá mi ò tí ì lu látara àwọn ìdí eléeti rún ti ìdárù ko síwájú ó jẹ́ kan tí ó tako àṣà ilẹ̀ wa. Ẹ̀kejì ni pé kí ni o kò ń ṣe kan tí ó bá là ká yẹ̀mú. Tọ́n bá ní ká tẹ̀ fi ojú sunúkùn wò wọ́n bá ní ká fi ọmọlúwàbí na ojú ọmọlúwàbí pé ká fi wọ́n pé ọkùnrin tó bà lu etí so ó jẹ́ kan tí ó tako là ká yẹ̀ ó jẹ́ kan tí ó bá ìlà ká yẹ̀mú dáadáa so òun náà ni ìdàhùn sí ìbéèrè eléèyìí.